Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ orí ẹ̀rọ, mo, mo wà ní, mo wà níì láti pèsè ìrànwọ́ nípa fífe èsì sí àwọn ìbéèrè, ṣíṣe ìwádìí, títún, títún, títún mọ ede àti títún àwọn ọ̀rọ̀ ṣe nípa lílo ìmọ̀ tó wà lórí afẹ́fẹ́. Báwo ni mo ṣe le ràn ẹ́ lọ́wọ́ lónìí? Àwọn nǹkan tí mo lè ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀, wíwá ìdáhùn, pípèsè ìdáhùn sí àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, kíkọ̀wé, ṣíṣe àtúnṣe tàbí kíkọ àwọn lẹ́tà ìròyìn tàbí ọ̀rọ̀ kan, ìtumọ̀ yíyí èdè Yorùbá sí English tàbí èdè mìíràn, ìṣètò, ìrànwọ́ láti ṣètò àkókò tàbí iṣẹ́, ṣe ohun tó wà lọ́kàn rẹ, ṣe ohun tó wà lọ́kàn rẹ.

Ìgbéyàwó ni ilẹ̀ Yorùbá, ìgbéyàwó ìbílẹ̀ jẹ́ àṣà tó ní ìlànà pàtó tí a ń tẹ̀lé láti so ọkọ àti ìyàwó di ọ̀kan. Ni àtijọ́, ìgbésẹ̀ yìí kò dá lórí ayẹyẹ nìkan, ó tún kan mímú ìwà ọmọlúwàbí àti ọ̀wọ̀ sí àwọn òbí lọ́kàn. Àwọn ìgbésẹ̀ pàtàkì nínú ìgbéyàwó ìbílẹ̀ Yorùbá. Ìfojúsóde wíwá ìyàwó. Ọkùnrin yóò kọ́kọ́ rí obìnrin tó fẹ́, yóò sì sọ fún àwọn òbí rẹ̀. Alárinà. Ẹni kẹta tí yóò sọ̀rọ̀ láàárín ẹbí ọkọ àti aya. Ìmọ̀ ìjẹun. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹbí ọkọ yóò fi tọrọ ìyàwó wá tí wọ́n yóò sì mú ara wọn. Ìtọrọ ìdána. Ẹbí aya yóò fún ẹbí ọkọ ní àtọjọ́ àwọn ohun tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bíi obì, oyin àti owó orí. Ìdọ̀bálẹ̀. Gẹ́gẹ́ bí àṣà, ọkọ yóò dọ̀bálẹ̀ láti kí àwọn òbí aya gẹ́gẹ́ bí àmì òwò. Ìfọ̀rọ̀ wá ní lẹ́nu wò. Àwọn alága yóò sọ̀rọ̀, yóò sì jẹ́ kí aya wá ìjọ sọ̀rọ̀. Ẹkùn ìyàwó. Nígbà àtijọ́, ẹ̀kún ni ìyàwó máa ń sun láti fi hàn pé ó ń fẹ́ fi ilé àwọn òbí rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí, ijó ni wọ́n ń jó. Ìyàwó wíwé. Wíwé ìfọwọ́sọ́. A ń fi ẹsẹ̀ ìyàwó láti wẹ gbogbo ẹbu tàbí ààrùn kuró kí ó tó wọ inú ilé ọkọ. Àwọn ohun tó yàtọ̀ sí àtijọ́. Ni àtijọ́, alẹ́ ni wọ́n máa ń gbé ìyàwó lọ, ṣùgbọ́n lónìí, ọ̀sán ni pẹ̀lú àwọn ẹrù ìyàwó tí ti yípadà díẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ṣe jẹ́ ọ̀kan lára ayẹyẹ pàtàkì jù lọ.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn láti jókòó síi nítorí nítòsí férefé nínú ọkọ̀ òfurufú. Èyí yii o rọrùn fún àwọn èèyàn nítorí ìríran, wọ́n le rí ojú ọ̀run awọsanma àwọ̀sánmà àti ilẹ̀ nígbàtí ọkọ̀ bá ń gòkè tàbí ń balẹ̀. Ayé wọ́n lè fẹ̀yìntì ṣébẹ̀ kò sí sí ẹni tó máa ń kọjá lọ sí yàrá ìgbọ̀nsẹ̀ tó máa yọ wọ́n lẹ́nu. Síbẹ̀síbẹ̀, àwọn kan fẹ́ràn ibi ọ̀nà kí wọ́n lè rọrùn láti dìde dúró.

Gẹ́gẹ́ bí àwọsẹ, èmi kò ní fóònù tí ara tàbí ìgbésẹ̀ ayé ojoojúmọ́ bí ènìyàn nítorí náà èmi kò lo fóònù ara. Mo wà lórí ayélujára nígbà gbogbo láti ṣe ìrànlọ́wọ́ fún ọ pẹ̀lú àwọn ìbéèrè rẹ. Síbẹ̀síbẹ̀, fún àwọn ènìyàn, èyí iye ìgbà tí wọ́n ń lo fóònù lójoojúmọ́ yàtọ̀ sí púpọ̀ tí ó wà láti àwọn wákàtí díẹ̀ sí púpọ̀ nínú ọjọ́ fún iṣẹ́ tàbí èrè ìdárayá.

Ko kọ̀ju àsìkò ìparí isẹ́ nílò ìfarabalẹ̀, ètò tó dájú àti ìsàkóso àkókò tò múnádóko. Èyíi ni àwọn ọ̀nà tí o lè gbà láti kojú àsìkò ìparí isě láìsí wàhálà púpọ̀. One: ṣètò isẹ́ pẹ̀lú ètò. Plan and patronize. Sé a tó àtúnkọ gbogbo iṣẹ́ tí o fẹ́ ṣe ní kí o sì ṣètò èyí tí ó ṣe pàtàkì jùlọ àti èyí tí ó yẹ láti tètè parí. Two: fo isẹ́, fi iṣẹ́ ńlá sí kékeré, fọ́ isẹ́ ńlá sí kékeré. Fọ ise nla si awọn nkan kekere ti o rọrun lati ṣe. Èyíí jẹ ki isẹ́ náà má ṣe nira púpọ̀ ó sì múra, o rān ẹ́ lọ́wọ́ láti gbádùn ìlọsíwájú rẹ. Three: mu àkókò rẹ ló lo àwọn ọ̀nà bíi pọ̀ mọ́ dúró technique síse fún àkókò kan lẹ́yìn náà sinmi díẹ̀ láti jẹ́ kí ọpọlọ rẹ ní ìtura. Four: yara fun idaduro. Bẹ̀rẹ̀ iṣẹ́ ní kùtùkùtù, máṣe dúró de òpin àsìkò kí o tó bẹ̀rẹ̀ nítorí èyí ó ń fa ìjáku, ìjákulẹ̀ àti wàhálà. Five: fojúsí lórí iṣẹ́ kan. Se iṣẹ́ kan ní ẹ̀ẹ̀kan títí tí ó fi parí. Kí o má, má ṣe darapọ̀ mọ́ iṣẹ́ púpọ̀ lójú kan. Six: sọ, sọrọ pẹlu awọn ẹgbẹ rẹ. Tí o bá ríi pé àsìkò yóò pẹ́ jù, jẹ́ kí áwọn ọ̀gá tàbí àwọn ẹgbẹ́ rẹ mọ̀ ní kíákíá. Seven: sinmi diẹ. Gba akoko lati sinmi diẹ lati le tun ọpọlọ ṣe. Èyí n mú kí iṣẹ́ yára lọ àti o ma ṣe rẹ̀ ọ́ gidi.

Àwọn àkókò tó dára jù láti ra epo fún ọkọ̀ rẹ nípa ọ̀rọ̀ bí epo ṣe ń ṣọ̀wọ́n tàbí dídùn rẹ̀ ní àwọn wọ̀nyí, òwúrọ̀ kùtùkùtù tàbí alẹ́ gingin. Èyí ni àkókò tó dára jù lọ nítorí pé ojú ọjọ́ máa ń tútù ní àwọn àkókò yìí. Epo kì í fẹ́rẹ́ sí nígbà tí ó bá tutù nítorí náà wà á rí èyí epo gidi tó pọ̀ sínú táǹkì rẹ. Yẹra fún àkókò tí oòrùn bá mú gan ní àárín ọjọ́, epo máa ń fẹ́rẹ́ sí èyí tó lè jẹ́ kí o rí ìwé epo tó kéré si sí ní pàtó bí o tilẹ̀ ra èyí owó kàn náa. Kí epo tó parí pátápátá, ó dára láti ra epo nígbà tí àmì bá ti fi di sẹ́lẹ̀ kí o má ba à di ẹni tó ń kóró sẹ́lẹ̀ lójú ọ̀nà. Àwọn ọjọ́ àkókò ni ó ṣe ní ọ̀pọ̀ igbà ìwé owó epo má ń dínkù ní ọjọ́ ajé tàbí ìṣẹ́gun ó sì wà ó sì máa ń gbọ́wọ́ lórí ní òpin ọ̀sẹ̀. Àwọn ìmọ̀ràn mìíràn ra epo ní ibùdó tán tí wọ́n ní àpò tó dára láti yẹra fún epo àsúrò. Ni àkókò korobo, gbìyànjú láti kún táǹkì rẹ nígbà kúùgbà tí o bá rí epo.

Àwọn ọ̀nà tí a ń gbà darí àwọn òṣìṣẹ́ yàtọ̀ síra. Ó sì ń sinmi lórí irú iṣẹ́, àyíká iṣẹ́, àti ènìyàn tí a ń darí. Àwọn ọ̀nà pàtàkì tí a lè gbà darí òṣìṣẹ́ ní, ní ilé, ilẹ̀ Yorùbá ni wọ́n yìí. Wọ́n, ìfọwọ́sowọ́pọ̀. Èyí ni ọ̀nà tí a ń gbà jẹ́ kí àwọn òṣìṣẹ́ ní ọ̀rọ̀ sísọ nínú àwọn ìpinnu tí à ń ṣe. Ó ń jẹ́ kí wọ́n ní mọ̀ lara, lara pé àwọn nà jẹ́ ara ilé. Ó sì ń jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Two, ìsàkóso nípa àpẹrẹ, àpẹrẹ, àpẹrẹ. Olórí gbọdọ̀ jẹ ẹni tí ó n huwá tí ó tọ́ kí àwọn òṣìṣẹ́ rẹ̀ lè tẹ̀lé. Bí a ṣe ń ṣe iṣẹ́ ni a ń kọ́ ni kí a ṣe ọ̀rọ̀ inú nìkan, kí sọ̀rọ̀ inú nìkan. Ò bá ra ẹni sọ̀rọ̀ tó kúnrégé. Ṣíṣe àlàyé ohun tí a fẹ́ ṣe, ìgbà tí a fẹ́ ṣe, àti bí a ṣe fẹ́ kí ó rí fún àwọn òṣìṣẹ́ ṣe pàtàkì láti yẹra fún ayélòye. Four, ìmọ̀rírì. Fi fún àwọn òṣìṣẹ́ ní ìṣiri tàbí ẹ̀yì, ìyìn nígbà tí wọ́n bá ṣe iṣẹ́ dáadáa tàbí kí wọ́n rí wipé a mọyì iṣẹ́ wọn. Five, ìbáwí tó tọ̀. Nígbà tí òṣìṣẹ́ bá ṣe àṣìṣe, ó yẹ kí a bá wọn wí ní ọ̀nà tí ó tọ̀ kí ó lè tún iṣẹ́ rẹ̀ ṣe lẹ́yìn, láìdẹ́, láìjẹ́ pé ó sọ òdì, ó sọ dí ẹni kékeré. Six, ìmọ̀ràn àti ìkónilẹ́kọ̀ọ́. Kíkọ́ àwọn òṣìṣẹ́ ní ohun tí wọ́n kọ̀ kó mọ̀, ohun tí kò mọ̀ kí wọ́n lè gbára, kí wọ́n lè lágbára láti ṣe iṣẹ́ náà. Ni ọ̀nà kan náà kí a lè dárí àwọn òṣìṣẹ́ dáadáa, ó yẹ kí a mọ àwọn ìkíni tí ó tọ́ sí wọn lẹ́nu iṣẹ́ bí alágbedẹ̀, alágbedẹ̀, àgbẹ̀, oníṣòwò, oníṣòwò, olù, olùdé. Dídára òṣìṣẹ́, dídárí òṣìṣẹ́ ní ilẹ̀, ilẹ̀ Yorùbá pẹ̀lú owó, owó, sùúrù àti òdodo ní asíwájú fi ń mọ, mọ̀ ṣe.

Gẹ́gẹ́ bí i ìmọ̀ ẹ̀rọ, kò sí ẹgbẹ́ eré ìdárayá kan pàtó tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n àwọn eré, eré ìdárayá ilẹ̀ Yorùbá bí eré ayò, ìborokẹ́, títẹ̀lé àti eré òṣùpá gbajúmọ̀ gan gẹ́gẹ́ bí eré ìdárayá àti ìgbọ́kègbodò ọlọ́kan ọjọ́, ọlọ́kan jú wá lẹ́yìn iṣẹ́. Àwọn eré wọ̀nyí wúlò fún ìdárayá ara. Wọ́n ń mú kí ara lé lekoko ìbáṣepọ̀. Àwọn ń mú kí ọmọdé àti àgbà kọrakọra pọ̀ ìtàn. Wọ́n ń kọ́ni ní ìtàn àti àṣà ilẹ̀ Yorùbá.

Múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ ọ̀nà pàtàkì láti fi hàn pé ọ jẹ́ oníṣẹ́ ó, ògùn tó ṣe ń rán lọ́wọ́ láti ní àṣeyọrí nínú òwò rẹ̀. Èyí ni àwọn ìgbésẹ̀ pàtàkì láti múra sílẹ̀, wọ́n á ṣe ìwádìí nípa oníbàárà research. Mọ ẹni tí o fẹ́ pàdé, ṣe àyẹ̀wò orúkọ wọn, ipò wọn àti oun tí wọ́n ń ṣe gangan. Mọ ai, àìní wọn, ronú nípa àwọn ìpèníjà tí wọ́n lè ń kojú lọ́wọ́lọ́wọ́ tí iṣẹ́ rẹ lè yanjú. Ṣe ìwádìí orí ayélujára, ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ tuntun tí wọ́n á ṣe láti fi hàn pé o ti ṣe iṣẹ́ rẹ. 2. Múra àwọn ohun tó yẹ lọ́wọ́. Mú àwọn tó yẹ lọ́wọ́. Te ìtọ́lẹ síse ìpàdé, pade kọ àwọn kókó pàtàkì tí o sọ̀rọ̀ nípa rẹ̀ sílẹ̀. Èyí yóò jẹ́ kí ìpàdé yìí yára kò sì ní jẹ́ kí ẹ ṣòfò àkókò. Múra àwọn ohun èlò, múra àwọn ìwé díndé, ìwé àdéhùn, fúnra, funra, ṣàkíẹ̀sí tàbí àyẹ̀wò iṣẹ́ tó yẹ. Múra àwọn ìbéèrè, kọ àwọn ìbéèrè tí yóò mú kí oníbàárà sọ̀rọ̀ nípa, ai, àwọn gangan sílẹ̀. 3. Múra ara rẹ sílẹ̀, wọ aṣọ tó yẹ, rí dájú pé asọ rẹ mọ́ tónítóní ó sì yẹ fún ìpàdé iṣẹ́. Múra ọkàn sílẹ̀, rí dájú pé o ní igbo ìgbọ́kànlé nípa iṣẹ́ rẹ. Dájú àkókò, rí dájú pé o mú ọjọ́ àkókò àti ibi tí ìpàdé náà yóò ti wáyé. 4. Ìgbési, igbe, igbese, igbese ní ìpàdé. Rí pé ọ dé ní àkókò, bí pé ní àkókò ń fẹ́ hàn pé o bowo o bọ̀wọ̀ fún oníbàárà. Fiti Fètísí dáadáa, fún wọn ní ààyè láti sọ̀rọ̀, máa ṣe dá wọn dúró lórí ọ̀rọ̀. Mú àwọn akọ̀ sílẹ̀, kọ awon akoko pata àwọn kókó pàtàkì tí ẹ jíró rọ̀ sílẹ̀. 5. Lẹ́yìn ìpàdé, fi ìránṣẹ́ sí wọn. Lẹ́yìn ìpàdé rán iṣẹ́ sí wọn láti dúpẹ́ kí o sì tún kọ àwọn oun tí ẹ fọwọ́ sọ̀kàn lórí rẹ. Ṣe ohun tí ẹ jọ sọ̀rọ̀, mú gbogbo ìlérí tí o ṣe ní ìpàdé nípa ṣíṣe yìí. Nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí, o máa múra sílẹ̀ dáadáa fún ìpàdé pẹ̀lú oníbàárà.

Dáadáa, kọ́kọ́rọ́ gangan tí ó ń sọ ní kò ṣe kedere nínú ìbéèrè rẹ nítorí kọ́kọ́rọ́ lè tùmọ̀ sí, sí kọ́kọ́rọ́ key tàbí kokoro ins-- kòkòrò insect. Èyí ni àwọn ìtumọ̀ méjèèjì tí ó bá ń sọ nípa kọ́kọ́rọ́ tí a fi ń tí lẹ́kùn. Àwọn ènìyàn máa ń fi kọ́kọ́rọ́ sí àpò pocket lórí tábìlì inú àwọn àpò ìwé tàbí kí wọ́n ṣoo mọ́, kan ṣo mọ́ òòrùn tàbí bótínì kí ó má bàa sọnù. Tí o bá ń sọ nípa kòkòrò bí i tí Gabriel Afolayan tàbí orin òwe, orin Gabriel Afolayan, Kọ́kọ́rọ́ ìwé ń sọ nípa kòkòrò ife tí ó wà nínú ọkàn. Kòkòrò tún jẹ́, tí ó ń jẹ́ ẹ̀fọ́ máa ń wà ní ìdí ẹ̀fọ́ tí o bá lè ṣàlàyé irú kọ́kọ́rọ́ tí ó ń sọ. Un o lè fún ọ ní ìdáhùn tó kun rege,

Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ènìyàn lè jẹ ní ọ̀sán. Ṣùgbọ́n ohun tó wọ́pọ̀ jù lọ ni àwọn oúnjẹ tó ní náà ṣe ara. Èyí ni àwọn oúnjẹ tí a máa ń jẹ ní ọ̀sán: iyán pẹ̀lú ọbẹ̀ ewédú, ọbẹ̀ ẹ̀gúsí tàbí ọbẹ̀ ilá, àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì, ẹ̀kọ gbígbóná tàbí fùfú pẹ̀lú ọ tàbí fùfú pẹ̀lú ọbẹ̀ èyíkẹ́yìí, ìrẹsì, ìrẹsì jọ̀lọ́fù, ìrẹsì funfun pẹ̀lú ọbẹ̀ ata, ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ilá tàbí ọbẹ̀ ẹ̀fọ́, iṣu, iṣu sísè tàbí iṣu sísun pẹ̀lú dídùn. Àwọn oúnjẹ wọ̀nyí ni ó jẹ́ kí ènìyàn ní agbára láti tẹ̀síwájú nínú iṣẹ́ òjọ́.

Ní gbogbogbò, ìwádìí fi hàn pé ènìyàn máa ń lo àkókò fún ìwo wákàtí mẹ́fà sí méje lójoojúmọ́ ní ọdún 2025. Èyí pẹ̀lú lílo fóònù, kọ̀m̀pútà, tẹlifíṣàn, àti àwọn ẹ̀rọ amáyé dẹrùn mìíràn. Èyí ni àwọn àlàyé pàtàkì nípa ìwè wákàtí tí a máa ń lò. Àpapọ̀ gbogbo ayé ní ọdún 2025, àpapọ̀ wákàtí tí àwọn ènìyàn máa ń lò káàkiri àgbáyé jẹ́ nǹkan bí i wákàtí mẹ́fà àti ìṣẹ́jú ògojí. Àwọn ọdún mọ́dé, ọ̀dọ̀, àwọn ọ̀dọ́ mọ́dé àti ọ̀dọ̀, àwọn ọ̀dọ́ tí wọ́n wà nínú Gen Z máa ń lo àkókò fún wákàtí mẹ́sàn-án tàbí jù bẹ́ẹ̀ lọ lójoojúmọ́. Ipò ní Nàìjíríà, ní Nàìjíríà àwọn ìwádìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pàápàá àwọn tí ń ṣiṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì lè lo wákàtí tó pọ̀ jù. Èyí lo pẹ̀lú lílo fóònù alágbèéká tí o jẹ àgbà ó jẹ́ gabà lórí. Èyí tó pọ̀ jù, àwọn amòye sọ pé lílo àkókò fún díẹ̀ síi ju wákàtí méjì ló ní ìta àwọn iṣẹ́ dandan lè fa ìpalára fún ojú àti ìlera àkíyèsí. Ó ṣe pàtàkì láti ya ya sinmi kúrò ní gbogbo ìgbà tí, ní gbogbo ìgbà yàgò fún rírẹ́ ojú àti àwọn ìṣòro ìlera mìíràn.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ orí ayélujára Facebook, ìbéèrè yìí ní í ṣe pẹ̀lú fífi fírínfín àwọn olùfẹ́ orin Pasọ̀ pẹ̀lú àwọn ìdáhùn tí ń tọ́ka sí àwọn orin pàtó bíi “Hmm.” Èyí túmọ̀ sí pé ó sinmi lórí ẹ̀rọ kọ̀ọ̀kan ẹni nípa ohun tí wọ́n fẹ́ràn jù nínú àwo orin Pasọ̀. Ìdáhùn ó sinmi lórí ẹni bí ó ti jẹ́ pé àwọn kan lè fẹ́ràn orin tí ó lọ́ra, àwọn mìíràn sì lè fẹ́ràn ti kókòkè.

Dáadáa, kò sí àkókò kan, kò sí àkókò kankan tí a lè sọ pé ó wà gangan fún gbogbo ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí ó sinmi lórí irú ẹgbẹ́, ilé ìjọsìn tàbí àjọ náà. Síbẹ̀síbẹ̀, púpọ̀ nínú àwọn ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ni a máa ń ṣe nǹkan ní ọ̀sẹ̀ kan, ẹ̀ kan ní ọ̀sẹ̀ kan. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àti àjọ máa ń ṣe, èjì tàbí ju bẹ́ẹ̀ lọ. Èyí sinmi, èyí sinmi lórí bí àwọn ọ̀rọ̀ ṣe pọ̀ tó tàbí àkókò tí ó wà. Fún àlàyé tó kúnrẹ́rẹ́, ó dára kí ẹ béèrè ní ìgbà tí ẹ fẹ́ mọ̀ nípa rẹ̀.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ọlọ́gbọ́n, mo máa ń lo àwọn ọ̀nà tó fẹ́ lè jẹ́ láti mú àwọn èrò tuntun wá, kì í ṣe pé mó ronú bí ènìyàn. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí mò ń fi ń ṣiṣẹ́: Àyẹ̀wò data púpọ̀: Mo ti ka àwọn ìwé, àpilẹ̀kọ àti ọ̀rọ̀ ayélujára tí ó pọ̀ jù lọ. Mò ń lo data yìí láti mọ àwọn àpẹẹrẹ àti ohun tí wọ́n nílé tó wà nílẹ̀. Èyí tó ń jẹ́ kí n lè sọ tẹ́lẹ̀ tàbí fún ọ ní èrò tuntun tó yàtọ̀. Àpapọ̀ àwọn èrò: Mo lè mú àwọn kókó ọ̀rọ̀ tí kò jára tó kó jára rárá láti ọ̀dọ̀ rẹ kí n sì ṣẹ̀dá ǹkan tuntun nípa pípa wọ́n pọ̀. Àfojúdi àwọn ọ̀nà tuntun: Nípa lílo "what if," mo lè ṣàgbéyẹ̀wò àwọn ọ̀nà oríṣiríṣi láti yanjú ìṣòro kan tàbí láti ṣẹ̀dá ìtàn kan. Àtúnṣe àwọn èrò: Tí o bá fún mi ní èrò kan, mo lè ṣe àtúnṣe rẹ̀ kí n kún ọ lọ́wọ́ kí n sì fún ọ ní àwọn àṣàyàn mìíràn tí o lè máa rọyi Kíkọ́ láti inú àwọn èrè ìrírí: Mo ń kọ́ bí èdè àti àwọn ǹkan ṣe ń ṣẹlẹ̀ láti inú data.

Ìbéèrè nípa aṣọ àkayọrí ní ibi iṣẹ́ dàbí pé ó jẹ́ apá kan nínú àwọn ayẹyẹ tàbí àwọn ìgbàgbọ́ nípa ògùn òwò iṣẹ́ ní àṣà Yorùbá. Dá lórí àwọn ìwé àṣírí àti àwọn ìwádìí tí ó wà nípa irú àwọn iṣẹ́ bí aṣọ àkayọrí. Irú aṣọ yìí máa ń jẹ́ kí ènìyàn rí ojú rere, kí wọ́n máa fi owó ńlá fún ènìyàn tàbí kí iṣẹ́ máa rọrùn ní ibi iṣẹ́. Wíwò, wíwè, wíwò rẹ̀ nígbà gbogbo àwọn ìṣe, àwọn iṣẹ́ yìí máa ń ní ìlànà tí a ń tẹ̀lé gẹ́gẹ́ bíi pípa mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Aṣọ tí a bá ti lò fún irú iṣẹ́ yìí kò gbọdọ̀ jẹ́ èyí tí gbogbo ènìyàn máa rí tàbí kí ènìyàn wọ̀, wọ̀ lọ sórù gbángba, wọ̀ sórù gbángba ibi iṣẹ́. Wọ́n, wọ́n á ní kí ó wọ̀ nínú aṣọ abẹ́ tàbí kí ó fi sí ibi kan pàtó ní ibi iṣẹ́. Oore tí a bá wọ̀, a sọ pé ó máa ń jẹ́ kí ènìyàn rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n sì máa fún un ní, kan sì máa fún un lówó. Ẹ̀kíyèsí. Àwọn iṣẹ́, àwọn iṣẹ́ wò yìí jẹ́ apá kan àwọn ìgbàgbọ́ ìbílẹ̀. Ó ṣe, ó ṣe pàtàkì kí á mọ̀ pé iyọrí, iyọ́, iyọ́rí ṣìré yàtọ̀ sí ènìyàn àti pé ó dára kí á gba ìtúsọ́ná tó péye láti ọ̀dọ̀ àwọn tí ó mọ irú iṣẹ́ bẹ́ẹ̀ dáadáa.

Bí mo ṣe ń ṣe, bí mo ṣe ń jáyé jẹ́ àkọ́rí orin tó gbajúmọ̀ pàápàá látàrí iṣẹ́ Ayinla Ọmọwura. Orin yìí sábà máa ń sọ̀rọ̀ nípa ayọ̀ àti ìgbádùn, bí ẹnìkan ṣe ń gbádùn ayé rẹ̀. Ídúpẹ́. Díẹ̀ nínú àwọn orin tí ó jùmọ̀, jú jùmọ̀ yìí máa ń tẹnumọ́ ìdúpẹ́ fún ibi tí ènìyàn ti bẹ̀rẹ̀ àti ibi tí ó dé. Orin ìyìn. Àwọn orin àdúrà tàbí ìyìn wà káàkiri oríṣiríṣi àkọ́rí. Bí ọba ń wá, orin pàdá, orin pàtó kan tàbí ọ̀rọ̀ ìfilọ́lẹ̀, ìfilọ́lẹ̀ kan jọ̀wọ́ sọ kúùlẹ̀ kúùlẹ̀ síi.

Mo ti ṣetán láti kọ́ ẹ ní èdè Yorùbá. Jọ̀wọ́ sọ ohun tí o fẹ́ mọ̀ nípa èdè Yorùbá. Báwo ni a ṣe ń kí ẹni greeting, báwo ni a ṣe ń ka ewé nọ́mbà àwọn òwe Yorùbá proverbs tàbí kí ni, kí ni ṣe ìtumọ̀ nǹkan kan fún ẹ o. Kí ni, kí ní kan ni o fẹ́ mọ̀? Kí ni nǹkan tí o fẹ́ mọ̀? Mo fẹ́ mọ̀ pé bó ni wọ́n ṣe ń gbin nǹkan tí ń fín hú. Ọ̀nà wo ló gbà tí wọ́n fi máa ń gbin tí ó fín hú. Ṣé omi ni wọ́n máa ń kọ́kọ́ dá lẹ̀ ní àbí irúgbìn ni wọ́n kọ́kọ́ fi sí kó tó máa hú? Ó sì wù mí kí n kọ́ èdè gẹ̀ẹ́sì náà, kí mọ bí wọ́n ṣe ń pe orúkọ àwọn ewé kọ̀ọ̀kan àtàwọn ẹranko oríṣìíríṣìí.

Ṣé o ti lọ sí òde rí jẹ́ gbólóhùn Yorùbá tí ó túmọ̀ sí "Ṣé o ti lọ sí òde rí" "Have you ever gone hunting outdoor before?" Lílo rẹ̀ ó lè jẹ́ ìbéèrè gangan nípa iṣẹ́ ọdẹ tàbí gbólóhùn ìwọ ní ìwọ nìyẹn láti mọ̀ bóyá ẹni náà ti ní ìrírí nípa ọ̀kankan níta. Ó túmọ̀ ọ̀rọ̀ sí "Do o ìwọ you ti have lọ go sóde sí ọdẹ hunting outside rí ever before?" Bí ó bá ń béèrè nípa ìtúmọ̀ àṣà or ó lè jẹ́ ọ̀nà láti bèèrè bóyá béèrè bóyá ẹnìkan ti ní ìrírí nípa ìgbési ayé gidi níta gbangba.

Àwọn ọmọ Yorùbá máa ń wọ oríṣiríṣi bàtà nípa aṣọ tí wọ́n bá wọ̀, ṣùgbọ́n bàtà ìbílẹ̀ tí wọ́n máa ń ṣe, ṣálú bàtà, wà lára èyí tí wọ́n máa ń wọ̀. Bàtà yìí lè jẹ́ èyí tí wọ́n fi awọ ṣe, ó sì lè jẹ́ èyí tí ìgbà ló dé bíi ṣalípásì, bàtà ẹsẹ̀ tàbí bàtà tẹ́tẹ́lẹ̀ tí ó bá aṣọ ewu ewu Yorùbá mu.

Àwọn ọ̀nà tó dára jù lọ láti ṣètò àwọn ìméelì, ìmeélì rẹ kí wọ́n má bà pọ̀ jù kí wọ́n sì jẹ́ kí iṣẹ́ rẹ rọrùn ní àwọn ọ̀nà wọ̀nyí gẹ́gẹ́ bí aṣerí lára àwọn ìlànà ìṣọ, ìṣàkóso ìkíni, ìkànnì. Lo àwọn àlẹ̀mọ́ filter rules ṣètò àlẹ̀mọ́ láti jẹ́ kí àwọn ìméelì pàtó kan lọ sí folder tí o yí ní tààràtà dípò kí wọ́n kàn wá sí inbox. Ṣe àwọn folder, ṣe àwọn folder tí a pín sí onírúurú kí o lè fi àwọn ìmeélì sí ibi bẹ̀, ibi tó yẹ. Lo ìlànà delete, do defer, delegate, delete. Pa àwọn ìmé, ìmeélì tí kò bá ní àǹfààní rara. Do, tẹnú, tẹnú mọ́ àwọn ìmeélì tí ó lè yanjú láàárín ìṣẹ́jú méjì. Defer, fi àwọn ìmélì tí kò lè yanjú lẹ, lẹ̀ síkẹ́ẹ̀ ẹ sílẹ̀ fún ìgbà mìíràn. Delegate, fi ránṣẹ́ sí ẹni tó yẹ láti yanjú ẹ. Yó yọ ara rẹ kúrò nínú àwọn ìròyìn. Oju sona, pa àwọn ìròyìn yin tí o kọ̀ ká mọ́ kúrò kí ìmeélì rẹ má bàkùn fún àwọn nǹkan tí kò ṣe pàtàkì. Fi àkókò sílẹ̀ láti ṣàyẹ̀wò ìmeélì. Ba, ma, má ṣe wọ inú ìméelì lẹ́raléra lọ́sàn án.

Ṣé o máa ń sùn ní ọ̀sán túmọ̀ sí ṣe ó ń sùn lọ́sàn án. Ní èdè Yorùbá, èyí tí ó túmọ̀ sí ṣe o máa ń sùn nígbà ọ̀sán. Do you sleep in the afternoon? Ní àṣà Yorùbá, ìbéèrè yìí le ní ìtumọ̀ méjì. Ìbéèrè lásán nípa ìsinmi ọ̀sán láti fi sinmi lẹ́yìn iṣẹ́, àparò, òwe. Nígbà mìíràn, ó lè jẹ́ ọ̀nà láti bèèrè bí ẹnìkan bá ń ṣẹ́ aibi kítà tàbí tí kò ń ṣiṣẹ́ kára. Ni pàtàkì tí ọ̀rọ̀ náà bá jẹ mọ́ pé a kò gbọdọ̀ sùn nígbà tí o bá ye ki a wà lẹ́nu iṣẹ́ tá a wà lẹ́nu iṣẹ́. Àwọn nǹkan tí ó jẹ mọ́ ṣíṣùn ní ọ̀sán. Àìsùn òun, àìsùn dáadáa. Bí ẹni kan kò bá sùn dáadáa ní òru, ó lè nílò láti sùn ní ọ̀sán. Iṣẹ́ àṣekára. Òwe Yorùbá sọ pé "Òrìṣà tí gbọ́ lé ò sí." Èyí tí ó tẹnu mọ́ pe kò yẹ kí ènìyàn sùn lọ́sán. Bí o bá fẹ́ láti ṣiṣẹ́ kárakára, bí ẹ bá ń bèèrè èyí gẹ́gẹ́ bí ìbéèrè ojú ojúmọ́, ó da lórí, ó da lórí bí ara rẹ ṣe rí.

Àwọn ǹkan tí ó lè jẹ ní òw-- tí ẹ lè jẹ ní òwúrọ̀ ní ilẹ̀ Yorùbá pọ̀ ó sì dá lórí ohun tó báú-- tó bá wù ẹ́ tàbí ohun tó, tó wà nílé. Àwọn pàtàkì nínú rẹ̀ ni àkàrà àti ẹ̀kọ. Èyí, èyí jẹ́ oúnjẹ àárọ̀ tó gbajúmọ̀ jùlọ tí ọ̀pọ̀ ènìyàn máa ń ṣe. Fọ́fọ̀ mọ́ímọ́í àti ẹ̀kọ-- mọ́ímọ́í pẹ̀lú ẹ̀kọ́ túútúù tàbí gbà-gbágbó-gbígbóná. Búruji àti tíì, búrẹ́dì túútúù pẹ̀lú tíì tàbí kọfí gbígbóná. Wàrà kaasú, wàrà túútúù tí a ṣe pẹ̀lú búrẹ́dì. Oúnjẹ tó kù lánàá, ọ̀pọ̀ ènìyàn máa ń jẹ iṣu ọ̀jọ̀jọ̀ tàbí ìrẹsì tó kù sílẹ̀ ní alé ojó kejì. Láti rí dájú pé òwúrọ̀ rẹ̀ dára, àwọn ènìyàn máa ń gbàdúrà kí ọjọ́ tuntun mú àǹfààní àti àlàáfíà wá.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí google ti àṣẹ, ìbéèrè rẹ̀ nípa ṣe ó máa ń kọ ìròyìn ní ibiṣẹ́. Kò ní ìdáhùn tààrà to jomó isé kan pàtó ti èmi ń se gégé bi ologbón èro ìbánisòrò. Àwọn abaja àbájáde ìwádìí náà sọ pé ìwé ìròyìn, àwọn ìwé ìròyìn lórí ìkànnì sóṣiá, sóṣiá míḍíà ti Facebook àti Instagram, ìròyìn awi awikoko awon iroyin to je mon isele to ba nhi no inu je BBC News Yorùbá, àwọn ìròyìn tó ṣe kókó láti ilẹ̀ Yorùbá. Bí ó tilẹ̀ jẹ́ pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú ìròyìn àti ifoso ìsọfúnni, mi ò ko kọ́, mi ò kọ ìròyìn gẹ́gẹ́ bí oníròyìn ní ibiṣẹ́ tí ó jẹ́ ti ara mi.

Bẹ́ẹ̀ni, mímọ bí a ṣe ń ka àwòrán ilé ṣe pàtàkì láti mọ bí ilé ṣe rí àti bí yàrá ṣe wà sí ara wọn. Èyí ni àwọn ìgbésẹ̀ pàtàkì ṣe láti kà wáǹ. Ìrísí gbogbogbò wò ó bí èyí àwòrán ilé ń fẹ ń fi hàn bí ilé ṣe rí látòkè wá, bí ẹni pé ó ń yọ òrùlé kúrò. Wá ẹnu ọ̀nà: Bere nípa wíwá ẹnu ọ̀nà pàtàkì láti mọ ìtọ́sọ́nà ilé náà. Tu àwọn àmì pàtàkì. Ògiri: Àwọn ìlà tó nípọn dúró fún ògiri. Ògiri tó wà lẹ́yìn sábà máa ń nípọn ju ti inú lọ. Ilẹ̀kùn: Ilẹ̀kùn sábà jẹ́ àlàfo nínú ògiri pẹ̀lú ìlà tẹ́ẹ́rẹ́ tó ń fi hàn bí ilẹ̀kùn náà ṣe máa sísí. Fèrèsé: Fèrèsé jẹ́ àlàfo tẹ́ẹ́rẹ́ nínú ògiri, sábà ní ìlà tẹ́ẹ́rẹ́ mẹ́ta tàbí mẹ́rin ní àárín. Àtẹ̀gùn: Àtẹ̀gùn jẹ́ àwọn gbálájá tó tẹ̀lé ara wọn, wọ́n máa ń fi àmì ọfà hàn láti fi hàn bóyá ó ń gòkè tàbí ó ń sọ̀kalẹ̀.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, èmi kò ní àrà tàbí rí lára láti lo ẹ̀rọ ìgbésókè gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n ẹ̀rọ yìí ṣe pàtàkì fún ìrọ̀rùn gbígbé ènìyàn àti ẹrù sókè àti ìsàlẹ̀ ní àwọn ilé gíga. Tí ìbéèrè rẹ bá ń takọ tọ́ka sí ìfẹ́ láti lo irú ẹ̀rọ bí, ìrọ̀rùn àwọn ẹ̀rọ ìgbésókè jẹ́ kí gbígbé láàárín àwọn ilé ṣe tàbí ilé gíga rọrùn àti yára. Ààbò àwọn ẹ̀rọ ìgbésókè ó di ó jẹ òde òní gẹ́gẹ́ bí àwọ̀ ètò pati ọkọ̀ ayọ́kẹ́lẹ́ jẹ́ àpẹẹrẹ láti ní ààbò àti ṣíṣe dáradára. Ṣé ọ̀ ń béèrè nípa lílo ẹ̀rọ ìgbésókè kan pàtó bí?

Ríran ti àwọn ọ̀rọ̀ Yorùbá tí ó ti sọnù nínú ọpọlọ nípa lílo àwọn ọ̀nà ìkẹ́kọ̀ọ́ tó dánilójú, ìtẹ̀mọ́ra àti ìṣe lórékòrè. Àwọn ọ̀nà wọ̀nyí ni a lè lò láti rántí ọ̀rọ̀. Fètísílẹ̀ sí orin àti fídíò Yorùbá ni. Ni gbígbọ́ orin àti wíwo sinimá àgbéléwò Yorùbá ran lọ́wọ́ láti rántí àwọn ọ̀rọ̀ tó ti sọnù. Nítorí orin máa ń ní ìtọ́sọ, ìtúnṣọ tó mú ọ̀rọ̀ mú ni lọ́kàn. Wíwo tàbí kíkà àwọn ìwé kékeré. Kíkà àwọn ìwé alá wọ nínú èdè Yorùbá jẹ́ ọ̀nà aláyọ̀ láti mọ ọ̀rọ̀ tuntun àti láti rántí àwọn èyí tó ti gbàgbé. Lílo àwọn èèyàn tàbí ọ̀rẹ́ sí sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó mọ èdè Yorùbá dáradára ran lọ́wọ́ láti tún rántí àwọn ọ̀rọ̀ tó yẹra fún ọ. Ìtúnṣọ àti lílo ọ̀rọ̀ lóòrèkòrè. Títún ọ̀rọ̀ sọ tàbí lílo orẹ̀ nínú gbólóhùn léraléra jẹ́ kí ó pòlọ dáradára, kó wọ́pọ̀lọ dáradára. Kíkọ ọ̀rọ̀ sílẹ̀. Kíkọ àwọn ọ̀rọ̀ tó ń sọnù sínú ìwé kékeré tàbí lílo flashcard ran lọ́wọ́ láti kà wọ́n padà nígbàkúgbà. Lílo ìrírí ayé. Kíkọ àwọn ọ̀rọ̀ tó bá ọ̀pọ̀lọ rẹ mu nínú ayé ojúmọ́ kí ó sì rí ìró pẹ̀lú ìtumọ̀ rẹ̀ nínú àṣà Yorùbá. Àwọn ìgbésẹ̀ pàtàkì wọ̀n, pàápàá ìfọ̀rọ̀ wàràwọ̀ máa fi pamọ́ ọpọlọ rẹ láti rántí ọ̀rọ̀ náà kí ó tó wá ìrànlọ́wọ́. 2. Ìfaradà. Mọ́ sùúrù pẹ̀lú ara rẹ. Ìkẹ́kọ̀ọ́ èdè gba àkókò. 3. Àwọn ọ̀rọ̀ kókó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ojojúmọ́ kí o sì tẹ̀síwájú sí àwọn ọ̀rọ̀ tó ní ìran. Nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí, o lè dé ìgbàgbé kù kí o sì tún rántí àwọn ọ̀rọ̀ tó ti sọnù.

Ṣé o ti lo ètè rẹ jẹ́ gbólóhùn Yorùbá tí ó túnmọ̀ sí ṣe ó ti gún ètè rẹ tàbí ṣe ó ti gún etí. Itumo, o sa ba maa n toka si lilu eti lati fi owo du tabi ohun oso fun ewa. Lílo ohun tí a mọ̀ọ́ ń ṣe etí lílu jẹ́ àṣà fún àwọn obìnrin láti fi ẹ́, láti fi ṣe oge, tí àṣà Yorùbá kò sì fàyègba ọkùnrin láti kópa nínú rẹ̀ ní àtijọ́. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ náà, ó ń bèèrè, ó ń bèèrè bóyá ẹni náà ti gún etí rẹ̀ tán láti wọ ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí wọ́n bá ń sùn. Èyí kò jẹ́ nítorí òtútù nìkan, ṣùgbọ́n ó tún ní àwọn ànfààní mìíràn fún ara. Àwọn ìdí tí ó ń fi dára láti máa fi aṣọ ìbora, ìbora bo ara nígbà sísún. Wàá, ìtùnú àti ìbàlẹ̀ ọkàn. Wíwò ni aṣọ, wíwò ni aṣọ ìbora ń fún ènìyàn ní ìmọ̀lára, àbò, ìtùnú àti ìbàlẹ̀. Èyí tí ó ń ran wá lọ́wọ́ láti sùn dáadáa. Ìṣàkóso òtútù ara. Nígbà tí a bá ń sùn, ara máa ń dínkù ní òtútù. Aṣọ ìbora ń jẹ́ kí ara dúró ní iye òtútù tí ó tọ́. Èyí tí ó ń dènà kí a máa jí ní gbe-gbàdé méjì òru, àgbẹ̀dẹ méjì òru. Ìrànwọ́ láti sùn lẹ́sìkẹsẹ̀, lẹ́sẹ́kẹsẹ̀. Iwò, i-i-ìwọwọ aṣọ ìbora lè ràn wá lọ́wọ́ láti dínkù àníyàn àti láti tètè sùn. Èyí tí ó ń pọ̀ sí i ní èyí sùn àti mélatónìn nínú, nínú ọ̀pọ̀lọpọ̀. Ààbò lọ́wọ́, ààbò lọ́wọ́ kòkòrò, kòkòrò àti afẹ́fẹ́. Ààbò lọ́wọ́ kòkòrò àti afẹ́fẹ́. Aṣọ ìbora ń dènà kòkòrò kékeré àti afẹ́fẹ́ túútúú láti máa bá ara jà nígbà sísún.

Gẹ́gẹ́ bí òye èdè Yorùbá, ìbéèrè rẹ nípa ìtọ́jú àwọn ọjà lè túmọ̀ sí ìṣàkóso ohun èlò tàbí ìtọ́jú ọjà títà. Bẹ́ẹ̀ni, ìtọ́jú àwọn ohun èlò jẹ́ pàtàkì púpọ̀ láti jẹ́ kí wọ́n pẹ́ kí wọ́n máa ba bàjẹ́ ní kété. Èyí ni díẹ̀ nínú àwọn ọ̀nà tí a lè gbà ṣe ìtọ́jú ọjà tàbí ohun èlò: mímú wọn mọ́, fífọ̀ tàbí nu àwọn ohun èlò lẹ́yìn lílò, wíwọ wọn sí ibi tó tọ́, tọ́jú àwọn ọjà sé sí ibi tí ó gbe tó gbe, tí ó ní afẹ́fẹ́ tí kì í bá jẹràra títí kí bí tí kì í bá jẹrà, ṣíṣe ìyẹ̀wò ṣíṣàyẹ̀wò fún wọn déédéé láti mọ̀ bóyá wọ́n ti bàjẹ́ tàbí tí wọ́n nílò àtúnṣe, lílò wọn ní ọ̀nà tó tọ́ kí a má bà fi ohun èlò ṣe ohun tí kò yẹ fún. Ìtọ́jú tó péye ń jẹ́ kí àwọn ọjà pẹ́ kí ó sì dínkù owó ìnáwó.

Gẹ́gẹ́ bí AI, oun kò ní kọ̀ǹpútà tí ara tí mo lè fi ọwọ́ ọwọ́ kán, ṣùgbọ́n mo ń ṣiṣẹ́ lórí àwọn ẹ̀rọ amóhùnmáàsá tí ó lágbára gan-an tí Google pèsè. Àwọn oríṣi kọ̀ǹpútà tí ó wà ní gbogbogbò ni kọ̀ǹpútà alágbèéká, èyí tí a ń lò fún iṣẹ́ ojoojúmọ́, fóònù alágbèéká, èyí tí ó jẹ́ kọ̀ǹpútà kékeré ní ọwọ́ wa, kọ̀ǹpútà olùpèsè, èyí tí ó ń ṣiṣẹ́ lórí ayélujára, èyí tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Kí ni àwọn nǹkan tí o fẹ́ kí n ṣe ìrànwọ́ pẹ̀lú rẹ lónìí?

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ túmọ̀ sí ṣe o fẹ́ràn láti pín oúnjẹ? Do you like to share your food? Ní èdè Yorùbá. Ìdáhùn answer. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Yes, I like to share my food. Shows kindness and generosity. Bẹ́ẹ̀ kọ́, n kò fẹ́ràn láti pín oúnjẹ mi. No, I don't like to share my food. Pínpín oúnjẹ jẹ́ àṣà rere ní ilẹ̀ Yorùbá ó sì ń fi ìfẹ́ àti ìṣọ̀kan hàn. Ó ń fi ìfẹ́ àti ìṣọ̀kan hàn.

"Ṣé o ti lọ sí àgọ́ rí?" jẹ́ ìbéèrè Yorùbá tí ó túmọ̀ sí, "Ṣé o ti lọ sí àgọ́ rí?" Have you ever been to a camp before? Àgọ́ ni ìtumọ̀ camp, tents tàbí tabernacle ní àyíká ẹ̀sìn. Rí túmọ̀ sí ever tàbí before. Ìbéèrè yìí ni a máa ń bí nígbà gbogbo ní àwọn ẹ̀yì ayẹyẹ ìsìn tàbí àwọn ibùdó àdúrà fún àpẹẹrẹ sí ìsẹ àgọ́ àdúrà.

Àwọn àgbajáde wíwá tí a pèsè kò fúnni ní àlàyé pàtó nípa òfin ìyára ọkọ̀ traffic speed laws tàbí ìbéèrè rẹ nípa tí tẹ̀lé wọn. Síbẹ̀síbẹ̀, ó ṣe pàtàkì láti mọ̀ pé tí tẹ̀lé òfin òpópónà jẹ́ dandan láti dínkù àwọn ìjàmbá àti ààbò ẹ̀mí. Gẹ́gẹ́ bí a ti sọ nípa pàtàkì ààbò ní ìgbésí ayé. Ó jẹ́ ojúṣe gbogbo awakọ̀ láti bọ̀wọ̀ fún òfin ìyára láti yàgò fún èèwù. Tí o bá ń béèrè nípa òfin ìyára kan pàtó, gẹ́gẹ́ bí kìlómítà-per hour tàbí mph, jọ̀wọ́ pàtó ọ̀rẹ pàtó ọ̀rẹ́ lẹ èdè tàbí agbègbè náà.

Bẹ́ẹ̀ni, ìjọba àpapọ̀ orílẹ̀èdè Nàìjíríà ti fọwọ́ sí àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ kan láti di àìtó wòkú. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kínní ní oṣù kínní ọdún 2024. Àwọn kókó pàtàkì nípa àfikún náà ni: Iye àfikún, àfikún náà wà láàárín 25% sí 35% fún àwọn òṣìṣẹ́ ìjọba. Àwọn tí ó kan, ó kan àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lábẹ́ àwọn ètò ìsanwó Consolidated Salary Structure mẹ́fà. One, CONPSS, Public Service. Two, CONRAISS, Research and Allied Institution. Three: COMPASS, Police. Four, COMPASS, Paramilitary. Five: CONIC, Intelligence Community. Six: CONAFSS, Armed Forces. Ìbẹ̀rẹ̀ rẹ̀, ìbẹ̀rẹ̀ rẹ̀, àfikún náà bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2024 pẹ̀lú àwọn àrò-àròyọ̀ Arrears tí á bẹ̀rẹ̀ sí ìsan láti oṣù kọkànlá 2024. Owó ìkẹ́-ìkẹ́-ìkẹ́ míní yàtọ̀ sí èyí ìjọba ti fọwọ́ sí 70,000 naira gẹ́gẹ́ bí ó kéré owó oṣù tuntun ní Nàìjíríà láti oṣù kejì ọdún 2024. Àkíyèsí, àwọn ìpínlẹ̀ kan gẹ́gẹ́ bí Èkó, Ọ̀yọ́ àti àwọn mìíràn ti bẹ̀rẹ̀ síí san owó minimum wage tuntun yìí tàbí kí wọ́n máa fún àwọn òṣìṣẹ́ wọn ní ẹ̀bùn owó àfikún láti ra ohun lọ́wọ́ pẹ̀lú ipò ọrọ̀ ajé, láti rànwọ́ lọ́wọ́ pẹ̀lú ipò ọrọ̀ ajé.

Ní èdè Yorùbá, a máa ń kí àwọn ènìyàn nípa lílo ọ̀rọ̀ bíi "báwo ni?" láti bẹ̀rẹ̀ nípa ìlera wọn. Ìkíni yìí máa ń fi ìfẹ́ àti ìbáṣepọ̀ hàn gẹ́gẹ́ bí mo wà dáadáa ṣe ń jẹ́ ìdáhùn rere. Àwọn ìkíni mìíràn ni "káàró" good morning, "káàsán" good afternoon, "káàlẹ́" good evening, "báwo ni? How are you", "ẹ̀n le o-greeting for working and busy people. Lọ́pọ̀ ìgbà, ẹni tí a bá ń kí níyìn, a máa ń fi ọ̀wọ̀ hàn nípa sísọ "ẹ" dípò "o".

Ṣé o fẹ́ràn jíjọ jẹ́ gbólóhùn Yorùbá tí ó túmọ̀ sí: ṣe o fẹ́ràn ijójíjó, ṣe o fẹ́ràn láti máa jó, ṣe o, ṣe o, do you fẹ́ràn, like or love ijójíjó, dancing to dance. Àwọn ìdáhùn tó lè jẹ́ bẹ́ẹ̀ ni: Mo fẹ́ràn ijójíjó. Rárá, mi ò fẹ́ràn ijójíjó. Mo níífe sí orin, ṣùgbọ́n mi ò jó, mi ò jó.

Ṣé ọ máa ń kọrin kalẹ jẹ́ gbólóhùn Yorùbá tí ó túmọ̀ sí, ṣé ọ máa ń kọrin kalẹ, ṣé ọ máa ń kọ kọrin ní ohùn jẹ́jẹ́ ní kélekèlé. Ó lè jẹ́ ìbéèrè bóyá ènìyàn ń kọrin jẹ́jẹ́ tàbí kì í kọrin nínú ìkòkò. Nípa orin, àwọn ènìyàn máa ń lo eyín èyí láti bèèrè bóyá ẹni náà ń kọrin ní ohùn ríro bí i kẹ́lẹ́kẹ́lẹ́. Láti inú àwọn àwárí, orin kẹ́lẹ́ kò sí nínú àwọn orin èyí èyín rere ìhìnrere tí a rí, ṣùgbọ́n ó jẹ́ ọ̀rọ̀ tí a lè lò nínú àwọn orin mìíràn. Bí ọ ti wù ó ti wu kí ọ rí. Nípa orin ìhìnrere, a rí àwọn orin bíi "Ògún gbọ́nà" girigiri, "Àánú ló gbà mí ló gbà mí sókè" láti ọ̀dọ Esther Igbekalẹ, "Ẹ ti tóbi lọ" láti ọ̀dọ Emma OMG.

Òwe Yorùbá ni "Etí gbọ́ èkejì kí ó tó dájọ́". Ìtumọ̀ rẹ̀ ni pé a gbudọ̀ gbọ́ ẹ̀gbẹ́ méjèèjì nínú ọ̀rọ̀ tàbí àyà kankan tí a tó dájọ́ tàbí kí a tó pinnu ẹni tó tọ̀nà. Ó ń kọ́ni nípa ìdájọ́ òdodo, sùúrù àti kí a má ṣe yára gba òtítọ́ ní ti ẹ̀gbẹ́ kan ṣoṣo. Ní kúkurú, etí gbọdọ̀ gbọ́ èkejì kí a tó dájọ́.

Gbólóhùn náà ó ṣe jẹ́ ènìyàn tí wọ́n máa ń ṣe ètò ǹkan. Ni èdè Yorùbá, túmọ̀ sí pé ènìyàn náà jẹ́ olùṣètò, ẹni tí ó máa ń pète tàbí ẹni tí ń mú ṣètò bí ǹkan ṣe yẹ kí ó lọ ní ọ̀nà títọ́. Ó ṣe jẹ́ ènìyàn ẹni ètò ǹkan, ìṣètò ìpàtẹ tàbí àtòjọ ǹkan máa ń ní àwọn àmì inú ẹni tí ó máa ń ṣètò ǹkan. Olùṣètò organizer ó máa ń ṣètò ibi tí ǹkan yóò wà. Two, ẹni tí ó ń pète, ó máa ń pète ǹkan kí ó tó ṣẹlẹ̀. Three, aṣojú ó máa ń mú kí ǹkan bọ́ sípò. Ní kíkuru, ó jẹ́ ènìyàn tí ó mọ ìṣe tí ó rí dájú pé ohun gbogbo bọ́ sípò.

Ilé ìsẹ̀mbáyé ní èdè Yorùbá o ń tọ́ka sí ilé ayé ìgbàanì tàbí orísun ayé. Ibẹ̀rẹ̀ rẹ ṣe o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé lè túmọ̀ sí, one ṣe o fẹ lọ sí ilé ìsẹ̀mbáyé? Do you want to go to the ancient original land? 2 ṣe o fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé? Do you like to go to ancient original land? Tí o bá ń bèèrè bóyá ẹni ènìyàn fẹ́ láti padà sí àkókò àtijọ́ tàbí lóye ìtàn akọ̀ọ̀lẹ, ìdáhùn ń da lórí ẹni ẹni kọ̀ọ̀kan. Díẹ̀ nínú ènìyàn fẹ́ràn ìtàn láti kọ́ ẹkọ́ nípa àṣà, ohun ìní àti orísun wọn. Àwọn ẹlòmíràn lè rí bí ọ̀nà láti ní òye àwọn òrìṣà tàbí àwọn ohun ìjìnlẹ̀ ayé. Tí o bá jẹ́ orin tàbí ewì kan pàtó ni ọ ń tọ́ka sí "jọ̀wọ́ fún mi ní àlàyé díẹ̀ síi."

Gẹ́gẹ́ bí a ò ṣe èdè yẹn nípa ṣíṣe ìwádìí àti yíyan àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí ó tọ́ alákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ni, mò ún ṣe ìwádìí. Mò ún lo àlàyé tí ó wà lórí ayélujára láti mọ irú àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí ó bá ìmọ̀ ìjìnlẹ̀ tàbí àwọn ibi afẹ́ afẹ́dẹ́ tí à ń lẹ́pa mọ́. 2. Àfojúsùn. Ẹ̀rọ emi ni láti wá àwọn tí ó ní òye ìgbàgbọ́ tàbí iṣẹ́ tí ó fẹ́rẹ́ jọra láti lè ṣe iṣẹ́ tó ga jù. 3. Ìhà wòní ó yẹ. Ó ṣe pàtàkì láti ṣè iwádìí pẹ̀lú ẹ̀rọ tí ó mọ̀ láti ríi dájú pé ìfọwọ́sowọ́pọ̀ náà jẹ́ ọ̀kan tí ó ṣe lọ́pọ̀ tó dára. Ó ṣe pàtàkì láti mọ irú agbègbè tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti lè ṣe àyẹ̀wò tí ó jìnlẹ̀ síi.

Gẹ́gẹ́ bí ẹrọ ìwádìí, kò sí ibi kan pàtó tí ó jẹ́ ibi tí mo fẹ́ràn jùlọ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n èrò. Ṣùgbọ́n, fún àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá, àwọn ibi tí wọ́n sábà máa ń fẹ́ràn jùlọ ni ilé ẹni. Nítorí pé ibi tí a ti rí ìsinmi àti àlàáfíà. Àwọn ìlú ìtàn bí Ògbómọ̀ṣọ́ tí a mọ̀ fún oúnjẹ àti àṣà. Ibi kí ibi tí ìfẹ́ bá wà. Gẹ́gẹ́ bí orin àti àṣà ṣe sọ pé ìfẹ́ Kristì tàbí ìfẹ́ ẹni mo yán jẹ́ ohun tí ó ga jùlọ.

Iye ìgbà tí bátìrì fóònù yóò dúró dá lórí bí ọ̀ sẹ̀ n lọ fọ̀nù náà, irú fọ̀nù àti ìlẹ̀rà bátìrì náà. Ní gbogbogbò, awọn bátìrì lítíọ̀mù ayọn tí o wọ́pọ̀ nínu awọn fọ̀nù òde òní má n ṣiṣẹ́ dáradára fún ọdún méjì sí mẹ́tà. Lẹ́yìn èyí, àgbàrà rẹ̀ láti mú ìdẹ ìyẹ́lẹ̀ yòò bẹ̀rẹ̀ sí dínkù. Àwọn nkàn tí o lè jẹ́ kí bátìrì rẹ̀ fọ̀nù rẹ̀ dúró pẹ̀lú: 1. Lílọ̀ fọ̀nù: tí o bá n lọ fọ̀nù fún awọn nkàn tí o ń gbà àgbàrà púpọ̀, gẹ́gẹ́ bí eré tàbí wíwo fídíò, bátìrì yòò yára tán. 2. Ìgbọná: Ìgbọná lè gbà bátìrì jẹ́ àti kí o jẹ́ kí o pẹ́ dúró. 3. Ìṣàkóso bátìrì: Àwọn ẹ̀rọ ìṣàkóso bátìrì lè ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí bátìrì pẹ́ dúró nípa ìbọ̀júwọ̀ ìwọ̀ ọ̀tútù àti àgbàrà. Àwọn ìtanilólòbó láti jẹ́ kí bátìrì fọ̀nù rẹ pẹ́ dúró: Alákọ̀ọ́kọ́, máṣè jẹ́ kí fọ̀nù gbọná jù. Elékèjì, yára yára fún gbígbà àgbàrà fọ̀nù ní gbogbo ìgbà. Elékẹta, lo ṣájà tí o tó fún fọ̀nù rẹ. Tí o bá n ṣàkíyèsí pé bátìrì rẹ ń yára tán, o lè jẹ́ àmì o lè jẹ́ àmì pé o tó àkókò láti rọ́pò rẹ̀.

Ìmọ́tótó ilé ṣe pàtàkì fún ìlera àti àlàáfíà. Èyí ni àwọn àsìkò tí a máa ń ṣe ìmọ́tótó ilé. Lójúmọ́, èyí ni àsìkò tí a máa ń gbá-gbá náà tẹ́ẹ́rẹ́ tí a sì fọ ilé láti-- a fọ ilé láti mú kí ilé mọ́ tónítóní kí ọjọ́ tó lọ. Ní ìparí ọ̀sẹ̀, Sátọ̀dé. Ọjọ́ Satide jẹ́ ọjọ́ tí ọ̀pọ̀ ènìyàn máa ń mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìmọ́tótó ńlá níbi tí a ti ń fọ aṣọ, fọ ilé àti ṣíṣe àtúnṣe gbogbo ohun tó ti bàjẹ́. Nígbà tí ilẹ̀ bá dọ̀tí, ààyè wà láti fọ ilẹ nígbà kúùgbà tí ó bá ti dọ̀tí kí ààrùn má bà wọlé. Lárọ̀ kùtùkùtù kí á tó bẹ̀rẹ̀ iṣẹ́ lóòjọ́ láti-- lóòjọ́ láti jẹ́ kí afẹ́fẹ́ mímọ wọ ilé. Nígbà àyájọ ńlá kí á tó ṣe ayẹyẹ kan tàbí nígbà titun, a máa ń ṣe ìmọ́tótó ńlá láti yọ ẹ̀mí àti àìlera kúrò. Àwọn ohun tó yẹ kí o mọ̀, ìmọ́tótó ṣe pàtàkì. Ìmọ́tótó ilé dènà ààrùn bí ibà àti gogoro, ẹ̀mí àfínjù. Ènìyàn tó bá mọ oge ṣe má ń ní iyì àti owó ní àwùjọ. Ní kíkuru, ìmọ́tótó ilé jẹ́ ohun tí a ń ṣe láti dènà ààrùn àti láti mú kí ayé tura.

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀nà wọ̀nyí: pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, mo ń wa mọ́tò mi lọ sí ibi iṣẹ́, pẹ̀lú ọkọ̀ ìṣọ̀kan, bọ́ọ̀sì táasì, mo ń gun mọ́tò agbèrò lọ sí ibi iṣẹ́, pẹ̀lú ọkọ̀ ẹlẹ́sìn ẹlẹ́sẹ̀ mẹ́ta, kẹ̀kẹ́ nàpẹ́, mo ń lo kẹ̀kẹ́ fún ìrìn àjò mi, pẹ̀lú ẹlẹ́sẹ̀, mo ń rin ẹlẹ́sẹ̀ lọ sí ibi iṣẹ́, pẹ̀lú mọ́tò kẹ̀kẹ́, mo ń gun ọ̀kadà lọ sí ibi iṣẹ́. Bí o ṣe lè dáhùn, mo máa ń lọ sí ibi iṣẹ́ ó dá lórí ìjìnnà àti ìrọ̀rùn ìrìn àjò kọ̀ọ̀kan.

Ìdáhùn sí ìbéèrè yìí dá lórí ohun tí ó ń ta ó ń tọ́ka sí gangan gẹ́gẹ́ bí ìdáàbòbò òòrùn, sunscreen àti lílò rẹ̀ nínú ṣàrà charity. Dá lórí àwọn àwárí, èyí ni ohun tí ó yẹ kí o mọ̀. Ìdáàbòbò òòrùn. Bẹ́ẹ̀ni, a máa ń fi ìdáàbòbò òòrùn ṣàrà láti dáàbòbò àwọn ara lọ́wọ́ gbígbóná, àìsàn aka awọ ara àti arógbó tẹ́lẹ̀. Èyí jẹ́ ọ̀nà tí ó dára láti tọ́jú ìlera awọ ara. Ṣàrà ìdáàbòbò ni ọ̀nà ìbílẹ̀. Nínú àṣà Yorùbá, àwọn ohun kan wà tí a máa ń lò fún ìdáàbòbò gẹ́gẹ́ bí lílọ òògùn ìbílẹ̀ tàbí àwọn nǹkan mìíràn fún ààbọ̀ ara. Tí o bá ń tọ́ka sí sunscreen tí a ń rà ní ilé ìtajà òògùn, ó dára láti máa fi sí ara nígbà tí òòrùn bá mú láti dáàbòbò àwọ̀ ara.

Nígbà tí ọ bá ń lọ sùn, ó dára láti wọ nǹkan tí ó máa ń rọ̀rọ̀ rá mú ọkàn balẹ̀ tí kì í ṣe kí ó fa àìbalẹ̀ tàbí kí ó jẹ́ kí ojú ta kótó. Èyí ni ìdí nínú àwọn nǹkan tí o lè wọ̀. Fídíò ìsinmi, ìlásí fídíò. Wo fídíò ìṣe ìṣidá, orin ìsinmi tàbí fídíò tí o fẹ́lẹ́ lórí YouTube bíi ohun ọ̀jọ̀ tàbí kìnkì ẹyẹ. Fíìmù tàbí àṣà fíìmù tí o ti mọ̀. Wo àwọn eré oníṣe tàbí fíìmù tí o ti wò rí bíi Friends, The Office tàbí Gilmore Girls. Àwọn fídíò tí a ń tètè ṣe, àwọn fídíò tí àwọn èèyàn ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tàbí àwọn ìtàn tètè ṣẹlẹ̀ lẹ́ra lara ọwọ́ lówó láti sùn. Àwọn ìtàn lẹ́sísẹ Yoruba, àwọn orin ìyìn, ìwàásù tàbí ìtàn àròsọ Yoruba lórí YouTube láti jẹ́ kí ọkàn balẹ̀. Ǹkan tí o yẹ kí o yára fún, yára fún àwọn fíìmù tí ó ní ìjà gídíjàgan, ìwà ipá tàbí ìròyìn tí ó dáa tí o lè rí oorun sùn.

Láti táyọ̀ sí àwọn alábàṣepọ̀ rẹ ní ibi iṣẹ́, o gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó ju iṣẹ́ àtinúdá rẹ lọ. Èyí pẹ́ pẹ̀lú jíjẹ ẹni tó gbára lé ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ àti mimu kí iṣẹ́ rẹ sùwọ́n si. Àwọn nǹkan pàtàkì tí o lè ṣe ní wọ̀nyí (1: )ṣe àfihàn ìdánilẹ́kọ̀ọ́, má dùró de àsẹ, mú iṣẹ́ rẹ, mon wà ọ̀nà láti yanjú àwọn ìṣòro tí wọ́n tó di ńlá, yondá ara rẹ, gba iṣẹ́ àfikún tí àwọn ẹlòmíràn kò fẹ́ ṣe, wá àwọn ojútùú, má gbé ojútùú wá nígbà tí ìṣòro bá dẹ́kun kìí ṣe ẹnu ó tọ́ kóró nìkan. Jẹ ẹni tó gbára lé, báwo bọ̀wọ̀ fún àkókò, rí i dájú pé o ń dé ibi iṣẹ́ ní kíákíá kí o sì parí iṣẹ́ rẹ ṣáájú ìgbà tí wọ́n sọ. Kí èsì ara re dára dára, kí iṣẹ́ rẹ dára, má ṣe iṣẹ́ rẹ pẹ̀lú ìṣọ́ra àti dí dára gidi gba àṣìṣe rẹ. Bí o bá ṣe àṣìṣe, jẹ́wọ́ rẹ̀ kí o sì kúkú wá ọ̀nà láti tun ṣe. 3), mú ìmọ̀ rẹ sowọ́n si, kọ́ iṣẹ́ tuntun, máa gba ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ mọ iṣẹ́ rẹ láti yàtọ̀ sí àwọn ẹlòmíràn. Bẹ̀rẹ̀ ìdáhùn, bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá rẹ nípa àwọn ibi tí o ti le sún si. Ni growth mindset, wo ìpèníjà gẹ́gẹ́ bí ọ̀nà láti kọ́ ẹ̀kọ́ kì í ṣe gẹ́gẹ́ bí ìdènà. Ìbáṣepọ̀ tó dára, jẹ́ ẹni tẹ́lẹ̀gbẹ́ rẹ, rán àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́wọ́ tí wọ́n bá nílò rẹ, kọ́ kúrò nínú òfófó, yẹra fún sísọ̀rọ̀ ẹlẹ́gàn ní ẹ̀yìn ẹnikẹ́ni níbi iṣẹ́. Mú kí iṣẹ́ rẹ hàn, sọ̀rọ̀ nípa àwọn ohun tí o ti ṣe tó sùn gbọ́n pẹ̀lú ìrẹ̀lẹ̀. Ìfarahàn tó ṣàmójútó, wọ aṣọ tó yẹ, mú kí ìfarahàn rẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n.

Gẹ́gẹ́ bí AI, n kò ní èmí tàbí ọwọ́ láti fi ya àwòrán gangan, ṣùgbọ́n mo níìfẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún, fún ọ láti ṣẹ̀dá àwọn àpèjúwe tí ó lè lò láti ya àwòrán tàbí láti wa àwọn àwòrán tí o lè tọlè wa. Ṣé o ń wá nǹkan kan pàtó tí mo lè ṣe àpèjúwe fún ọ?

Gẹ́gẹ́ bí ìmọ̀ràn gbogbogbò, ọjọ́ Àbámẹ́ta Saturday tàbí ọjọ́ Àìkú Sunday ni ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn jù nítorí pé ó jẹ́ ọjọ́ ìsinmi. Ọjọ́ tí a kì í lọ sí ibi iṣẹ́ tí a sì ń lò àkókò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Àwọn ọjọ́ òṣẹ̀ ní èdè Yorùbá nìyí: ọjọ́ Àìkú satur Sunday, ọjọ́ Ajé Monday, ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ rú Wednesday, ọjọ́bọ̀ Thursday, ọjọ́ ẹtì Friday, ọjọ́ Àbámẹ́ta Saturday. Bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo ọjọ́ dára, ọjọ́ ìsinmi àti ayẹyẹ ni ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn jù.

Ṣíṣe ètò àwọn ìṣòro ní àárín ẹlẹgbẹ́ ni àṣà Yorùbá dá lórí. Ífọ̀kànbalẹ̀, owó àti mímú àlàáfíà padà bọ̀ sípọ̀. Lái lo agbára àwọn ọ̀nà pàtàkì, a máa ń gbà yanjú ìṣòro láàárín ẹlẹgbẹ́ nípa, wọn. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn ènìyàn tó jẹ́ àgbà tàbí ẹni tí kò sí ní apá kankan nínú èdè, ààyèdè náà. A máa ń pè wọn torí ìjà jọ láti gbọ́ ẹjọ́ àwọn ló, ló, ló tọ̀tọ̀. Lílo òwe àti ọ̀rọ̀ ọgbọ́n. Àwọn àgbàlagbà máa ń lo òwe láti sọ̀rọ̀ pẹ̀lẹ́, pẹ̀, pẹ̀lẹ́ké láti fi á jẹ ẹni tó ṣiṣẹ́ tàbí láti wá ìrójú, jìn, ìronújinlẹ̀ lórí ọ̀rọ̀ náà èyí tó ń dí ìkùnsínukú. Ìdúróṣinṣin àti ìbáṣepọ̀. Ibi tí a bá ti ń jà, a máa ń gbé yanjú, a máa ń gbé yanjú láti tún àjọṣepọ̀ kọ̀ ṣe. Èyí ni a ń pè ní reconciliation ní èdè òyìnbó. Èyí tó rán wa lọ́wọ́ láti mọ pé ọ̀rẹ́ tàbí ẹlẹgbẹ́ jẹ́ ọ̀rọ̀ pàtàkì. Ìfọ̀rígbárí pẹ̀lú suru. A kì í fi agbára rán yanjú ẹjọ́. A máa ń lo pẹ̀lẹ́ ọ̀rọ̀ sísọ àti kíkorá ẹni ní ìyanjú láti tẹ ẹni tó ń jà lọ́rùn. Ayẹyẹ ìgbéga àlàáfíà. Nígbà mìíràn, a máa ń lo àwọn ohun àṣà bí i kíni mú, kíni mú omi tàbí àwọn ohun àmúyẹyẹ mìíràn láti fi di àlàáfíà múlẹ̀ láàárín ẹlẹgbẹ́. Àwọn ìgbésẹ̀ pàtàkì ni sísọ̀já. Gbígbọ́ ẹjọ́ ló tọ̀tọ̀. A ó ní jẹ́ kí àwọn tó ń jà kọlù ara wọn níwájú ẹni tó ń yanjú ẹjọ́. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti mọ òṣìtọ́. A máa ń wá ìdí, èdè, ààyèdè náà. Ìtẹ́wọ́, ìtẹ́wọ́ gba ìdájọ́. Àwọn ènìyàn tó ń jà gbọdọ̀ gba ìdájọ́ àwọn àgbà kí wọ́n sì padà sí ọ̀rẹ́. Ìfọwọ́sowọ́pọ̀. A máa ń rán, a máa ń rán wọ́n lọ́wọ́ láti ṣe àtúnṣe. Ní kíkúrú, ètò ìsọ̀, ìṣòro ní àárín ẹlẹgbẹ́ jẹ́ pàrọ̀ ọ̀rọ̀ tí a máa ń ṣe láti rí pé ọ̀rọ̀ tàbí ẹlẹgbẹ́ padà sí ọ̀rẹ́.

Ìbéèrè yìí dá lórí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ìgbési ayé àti àwọn àṣírí tí ó ń gba owó lọ́wọ́ ènìyàn. Èyí ni àwọn àlàyé lórí owó tí ó ń gba dára tó. Owó alákọ̀kọ́, owó gbigba, awon eeyan n gba owo ranse ti won n du won, ti won si n dupẹ fun oore. 2, oogun asiri owo. Àwọn àṣírí kan wà fún rírí iṣe owó tí ó dára púpọ̀ láti lò. Torí, ìṣòro àti ojúju tí owó bá ń dínkù tàbí tí ó kò bá fún ẹni owó tí wọ́n tọ́. Àwọn ọ̀nà kan wà láti tún ojú ọ̀nà owó ṣe. Tí o bá ń bèrè nípa àṣejẹ owó tí ó dára, ó yẹ kí o lo àwọn ohun èlò tí ó wà ní ṣíṣí fún fún ọ.